Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin ní ẹẹ́mẹta.

Bẹ́ẹ̀ni, mo máa ń di ọ̀jábù nígbà tí mo bá wà nínú ọkọ̀ láti fi lè dènà ìjàmbá bóyá tí ǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀. So ọ̀jábù yẹn, ohun ni, kò ní jẹ́ kí n fi orí gbá ló máa dáàbò bo mi.

Gbà tí mo lọ sójà keyìn, ò ní àárín ni mo lọ ra oúnjẹ, mo lọ ra aṣọ, mo lọ ra bàtà, gbogbo àwọn nǹkan tí mo nílò nínú ilé tí mio ní, ò ní mo lọ ra.

Kò sí irú bàtà tí mi ò lè wọ̀, mo ma ń wọ bàtà dídí lẹ́gbẹ́, mo ma ń wọ bàtà oníderí, oríṣìíríṣìí bàtà ni mo ma ń wọ̀. Kò sí bàtà tí mi ò lè wọ̀ tó bá ṣàtíṣẹ́ dédé ẹsẹ̀ mi.

Ah! Ǹkan tó máa mú mí rẹ́rìn pọ̀, but lára rẹ̀ ni tí mo bá ń bá àwọn tí mo nífẹ̀ẹ́ sí sọ̀rọ̀. Tí awá ṣàwàdà, mo máa ń rẹ́rìn dáadáa àti tí inú mi bá kàn n dùn, bóyá mo ń wo eré orí ìtàgé, mo máa ń rẹ́rìn náà dáadáa.

Ah, ibi tí mo ti fẹ́ lu ìsinmi mi, mo fẹ́ lọ sí ilé ìgbafẹ́ láti lọ wo eré orí tàgé kí n dẹ̀ mu ikẹlẹ rin dodo, kí n jẹ nkan tó wùmí, ibi tí mo ti fẹ́ lo ìsinmi mi ni yìí.

Fóònù àgbeleka tí mò ń lò, mò ń lò Samsung, òun ni orúkọ rẹ Samsung A03x. Mo nídí òwò láti fi ra mí, foonu tó wà lọ́wọ́ mi yi, mi ò like ẹ́ mọ́, ó ti gbó. Ìwọ náà lè fún mi ní owó kí n fi ra à mí ó.

Ah! Bẹ́ẹ̀ni, mo ti ṣìnà rí. Ibi tí mò ń lọ tí mo fi ṣìnà, mò ń lọ sí ọ̀dọ́, mo ṣà ń lọ sí ibì kan ní ọ̀dọ̀ Ẹ̀gbọ́n mi. Bó ṣe wá ṣẹlẹ̀ níjọ́ náà ni pé mi ò mọ̀nà. Ọ̀nà tí mo máa lò gbà, ọ̀nà tí ò tọ́.

Ti ma fe to rò aforiji lọ wo ẹ̀yán ma sọ fun pe a, ma bi inu ti mo ba ṣẹ, mo o ni ṣe irú mọ, mo si ma to aforiji nìyẹn.

Èmi ò ní ǹkẹ́ tí mo máa ṣe tí òjo bá ń rọ. Máa kán wà nínú ilé, máa daṣọ bó ọ́rí. Ǹkan tí mo máa ń ṣe náà niyen, mi ó fẹ́ sọ̀rọ̀ jù, máa kán daṣọ bó ọ́rí nìkan. Ma dé máa retí pé kí ojo dá tàbí kí ń lọ pọ́ ẹ̀kọ́ gbóná.

Ah bí mo ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀, òun ni wípé mo máa, mo má a ṣe àwọn tí wọ́n bá sún mọ̀ mi dáadáa. Òun ni mo má n fẹ́ràn láti máa bá ṣiṣẹ́ pọ. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, Imisi, òun ló sún mọ̀ mi dáadáa jù. Ìgbà kúù gbá ti mo bá ti fẹ́ ṣe bóyá mọ̀ need láti ṣe nǹkan kan tí n bá ti sọ fún, a jọ ma mọ bá ti máa ṣe.

Ọjọ́ ẹtì ni ọjọ́ tí mo fẹ́ràn jù nínú gbogbo ọjọ́ òsẹ̀ nítorí pé ọjọ́ ẹtì jẹ́ ọjọ́ tí mo máa ní sinmi jù tí ọkàn mi sì máa balẹ̀ jù. Ọjọ́ ẹtì jẹ́ ọjọ́ tí mi ò kí ń lọ sí ibi iṣẹ́ tàbí kí ń lọ sí ilé ẹ̀kọ́. Ọjọ́ ẹtì jẹ ọjọ́ tí mo máa ń ṣe àwọn iṣẹ́ tí mi ò rí ṣe ní gbogbo ọ̀sẹ̀ bíi aṣọ fífọ̀, oúnjẹ sísè, omi pípon àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Yàrá tí mo máa ń sùn sí ni yàrá tí mo fẹ́ràn jùlọ nínú ilé mi. Nítorí pé yàrá tí mo máa ń sùn sí ni yàrá tó tóbi jù ní ilé mi, ó sì jẹ́ yàrá tí ọkàn mi ti máa ń balẹ̀ jù. Yàrá mi ni, ni mo máa ń sùn sí tí èèyàn kankan ò dẹ̀ kí ń yọ mí lẹ́nu. Tí bá ti wọ inú yàrá mi, tí bá ti tílẹ̀ kún, kò sí èèyàn kankan tó máa ń yọ mí lẹ́nu bẹ́ẹ̀. Nítorí ẹ ni mo fi fẹ́ràn yàrá mi. Yàrá mi sì ni yàrá tí mo máa ń wá ju, tí mo máa ń sùn sí, tí mo máa ń wà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá jáde tàbí tí mo bá lọ sí ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, orí máa ń fọ́ mi. Ní ìgbà mi tí mo bá lọ sí ilé ẹ̀kọ́ tàbí tí mo bá lọ síbi iṣẹ́, lẹ́yìn tí mo bá ṣe gbogbo nǹkan tí mo ṣetán nílé ẹ̀kọ́ tí m bá délé, orí máa ń fọ́ mi mo sì máa ń lo òògùn t'orí nà bá sì ti ń fọ́ mi tí ń fi sùn. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ti rìn nínú òòrùn tàbí tí mo ti ṣe àwọn wàhálà kan ni orí máa ń fọ́ mi jù. Mo sì máa ń lo òògùn tí dókítà bá fún mi ni mo máa ń lò.

Wákàtí mẹ́wàá lásán ni nítorí ibi iṣẹ́ mi kò jìnnà sí ilé mi. Nítorí ẹ ná ni ó fi máa ń gbà mí ni wákàtí mẹ́wàá láti rìnrìn àjò lọ sí ibi iṣẹ́ mi lójoojúmọ́. Ni kété tí mo bá jí ní aago méje àárọ̀ ni mo ti máa ń gbéra tí mo máa ń lọ sí ibi iṣẹ́. Lẹ́yìn àsìkò mẹ́wàá, mo ma n dé ibi iṣẹ́ tí màá sì bẹ̀rẹ̀ iṣẹ́ mi fọ́jọ́ náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee ní ibi iṣẹ́. Coffee jẹ́ nǹkan tó máa ń fún mi ní okun àtàgbàrà láti ṣiṣẹ́. Kò sì kí ń jẹ́ kí n sùn tí bá dé ibi iṣẹ́. Nítorí náà ni mo fi máa ń mu coffee láàárọ̀ tàbí tí mo bá dé ibi iṣẹ́ kó lè bá fún mi ní agbára àti okun láti ṣiṣẹ́ lọ́jọ́ náà kí ń sì má sùn tàbí kí n máa tó gbe.

Bẹ́ẹ̀ni, mo máa n kọ lẹ́tà fún àwọn ènìyàn, pàápàá jùlọ fún àwọn òbí mi nítorí àwọn òbí mi ò fi bẹ́ẹ̀ kàwé. Tí wọ́n bá fẹ́ rán lẹ́tà sí èèyàn, èmi ni mo máa n bá wọn kọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a sì lọ fún ẹni tí a fẹ́ fún.

Nígbà mìíràn tí inú mi ò bá dùn, tàbí tí mo kọ̀ ní àwọn ǹkan tó ṣẹlẹ̀ ní ìgbésí ayé mi tí mi ò fẹ́ ni mo máa ń sunkún. Ìgbà tí mo kẹ́yìn sunkún ni àná nítorí lẹ́yìn tí mo lọ síbi iṣẹ́, inú mi ò dùn. Nígbà tí mo sì dé padà ni mo sunkún.

Bẹ́ẹ̀ni mo ti sìnà rí. Níjó tí mo lọ sí ilé ẹ̀kọ́ mi fúnra mi. Nítorí àwọn òbí mi ló máa ń gbé mi lọ sí ilé ẹ̀kọ́. Ṣùgbọ́n níjó náà, mo fẹ́ lọ fúnra mi àwọn òbí mi kò mú mi lọ. Lẹ́yìn tí mo lọ, mo ṣowó nù mo sì ṣìnà. Mi ò mọ ọ̀nà tí àwọn onímótò gbé mi gbà mọ́. Lẹ́yìn tí mo ṣìnà tán ni wọ́n já mi sí ibi tí mi ò mọ̀, ni mo sì ń wá tí màá ṣe délé. Mo rí arábìnrin kan tí ó fún mi ní owó, tó sì júwe ọ̀nà ilé mi fún mi, tí mo fi délé lọ́jọ́ náà.

Èmi ò kì í ka wákàtí tí mo máa fi ń ṣiṣẹ́ lójoojúmọ́. Ìgbà tí mo bá bẹ̀rẹ̀ náà ni yóò jẹ́ kí mọ ìgbà tí màá parí. Ti m bá tètè bẹ̀rẹ̀ iṣẹ́ mi, màá tètè parí ṣùgbọ́n tí mo bá pẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ mi, mó máa pẹ́ parí lọ́pọ̀lọpọ̀ ìgbà. Nítorí ẹ ni èmi fi sọ pé mi ò mọ wákàtí tàbí kò sí wákàtí tí mo máa fi ń ṣiṣẹ́. Ti m bá ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ mi, náà ni màá ṣe tètè parí ẹ̀.

Mo máa ń rí dájú pé ọjà mi dára. Mo máa ń ra àwọn nǹkan tó dára jù fún ọjà mi, ká wọn èèyàn, káwọn oníbàárà mi kó lè bá rí pé nǹkan gidi ni mo fi ń ta ọjà mi. Mi ò kí ń gbó wó púpọ̀ lé ọjà mi. Mi ò kí ń jẹ èrè àpọ́jú dé. Nǹkan owó tí mo mọ̀ pé àwọn oníbàárà mi wọn a lè mú jáde ní àpò ara wọn fi ra ọjà mi ni mo máa ń gbé lórí ọjà mi. Mo sì máa ń polówó ọjà mi káàkiri. Tí bá dé ibi tí mi ò tíì mọ̀ àwọn èèyàn, mo máa ń polówó ọjà mi níbẹ̀ kí àwọn èèyàn lè bá mọ nǹkan tí mò ń ṣe kó lè bá ra ọjà tí mò ń tà. Mo sì máa ń lo gbogbo nǹkan tó da, nítorí mi ò fẹ́ jẹ́ kó dàbí pé nǹkan tí ò da ni mo fi ń tà ọjà mi táwọn oníbàárà mi yóò fi máa sálọ fún mi.